Ṣé o máa ń fín tùràrí? Bẹ́ẹ̀ni, èmi nífẹ̀ẹ́ sí òrùn tùràrí púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ sì ni, ní ọ̀pọ̀ ìgbà, màá ń fín tùràrí. Èmi sì ní ọ̀pọ̀lọpọ̀ tùràrí gan ní inú ilé tí mo máa ń fi ní òrékòórè àti ní gbogbo ìgbà. Èmi fẹ́ràn tùràrí gan, bẹ́ẹ̀ sì ni, màá ń fín tùràrí dáradára.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ jíjẹ mi ní òwúrọ̀ kò kí ń sábà yàtọ̀. Torí ní òwúrọ̀ tí èmi bá ti ji, èmi fẹ́ràn kí n kọ́kọ́ mu ẹ̀kọ́ gbígbóná àti àkàrà tàbí ọ̀olẹ̀ ní òwúrọ̀. Ohun tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ní gbogbo òwúrọ̀ niyi: ẹ̀kọ́ gbígbóná àti àkàrà tàbí oọ̀lẹ̀.

Jé o mọ̀ bí a ti ń se oúnjẹ? Háà bẹ́ẹ̀ni, hih. Èmi mọ bí a ti ń se oúnjẹ oríṣiríṣi. Kódà ohun tí mo nífẹsí jùlọ ni kí a máa ṣe oúnjẹ. Oúnjẹ sísè ò sì jẹ́ ọ̀kan láàrin iṣẹ́ tí èmi gangan fún rà mí yàn ní ààyò. Mo nífẹẹ síi púpọ̀ púpọ̀. A sì máa mú inú mi dùn nígbogbà tí mo bá ti ń se oúnjẹ. Mo koròju láti se o, mo mọ oúnjẹ sẹ́ dáradára.

Ṣe o máa ń wo àwọn ètò tẹlifisan? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifisan. Kó yà ní ọ̀pọ̀ ìgbà, o máa ń jẹ àwọn ètò tẹlifisan ti Yoruba. Àwọn ètò tí ó máa ń kọ́ ni bí a ṣe ń lo èdè Yorùbá, láì fi ohun mìíràn kún èdè Yorùbá. Bí i àwọn ètò bí i má Sòyìnbó, èyí tó jẹ́ wípé ẹni tí ọlá gbé wá tó bá di òṣóyìnbó, yóò, wọ́n á dí máàkì rẹ̀ kù. Àwọn ètò báyìí ni èmi nífẹ̀ẹ́ sí orí tẹlifisan tí mo máa ń wò dáradára jù lọ. Àwọn ètò tí ó ń kọ́ ní bí a ṣe ń lo èdè Yorùbá láì fi èdè mìíràn kùn.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́? Wákàtí tí mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́, ó bẹ̀rẹ̀ láti wákàtí mẹ́fà sí mẹ́jọ ní ojoojúmọ́. Ó kéré tán má ṣiṣẹ́ wákàtí mẹ́fà ní ojúmọ́, kí n tó sọ wípé mo ti pari iṣẹ́ fún ọjọ́ yẹn mìíràn wákàtí méje, ìgbà mìíràn wákàtí mẹ́jọ. Fún ìdí ẹ̀yìí, ó kéré tán wákàtí mẹ́fà, ó pọ̀ jù wípé ó pẹ́ mi níbi iṣẹ́ wákàtí mẹ́jọ lójoojúmọ́.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò nínú ọjọ́ tí mo fẹ́ràn jù lọ tàbí kí n sọ báyìí, gbogbo àkókò tó wà nínú ọjọ́ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n àwọn àkókò kọ̀ọ̀kan wà tí mo fẹ́ràn jù lọ, bí i àwọn àkókò aago mẹ́jọ òwúrọ̀ sí bí i aago mọ́kànlá àbọ̀ sí méjìlá. Ó jẹ́ àwọn àkókò tí mo fẹ́ràn jù lọ nínú ọjọ́

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ó rọrùn púpọ̀ torí pé èmi àti àwọn ọ̀rẹ́ mi tí a bá ń jáde, a kì í sábà pín owó náà, ṣùgbọ́n a máa ń ran ara wa lọ́wọ́ tí a bá dé ìta tàbí tí a bá ra ohun kohun papọ̀. Ẹni tí ó bá ní ju yóò fi sílẹ̀, ẹni tí ó bá ní kékeré yóò fi sílẹ̀ títí tí owó náà yóò fi pé. Fún idí ẹ̀yìí, a kì n sábà pín owó náà ni déédéé láàrín ara wa ṣùgbọ́n a máa ń ran ara wa lọ́wọ́ pẹ̀lú díẹ̀ díẹ̀ tí onìkaluku bá ní dáni.

Ibo ni o fẹ lọ sí ìsinmi? Owu mi lọ́pọ̀ ìgbà kí n lọ sí ẹ̀báÌtídó. Yálà bí òkun tàbí omi tí ó tẹjú dáradára, tí ó sì ní bí kini ní ẹ̀gbẹ́ rẹ tí ó sì jókòó, ó sì mọ gba afẹ́fẹ́ sí ara ní abẹ́ igi náà ní ẹ̀báÌtídó. Afẹ́fẹ́ ẹ̀báÌtídó á máa dùn àti máa ṣe aráró lore.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Àkọ́kọ́ Ọlọ́run ló ń jí gbogbo wa. Bẹẹ sìní tí n bá ti jí ní òwúrọ̀, mà á kọ́kọ́ lọ lórí ekún mi, hun sì gbàdúrà sí Olódùmarè èyí tó jí mi sí ayé.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo ní ní orí ibùsùn mi oríṣi mẹ́rin ni. Bẹ́ẹ̀ sì ni tí mo bá ti fẹ́ sùn, mo màá lo ìrọ̀rí méjì ó kéré tán lẹ́ẹ̀kan náà. Nígbà mìíràn má sì máa lo ìrọ̀rí mẹ́ta. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ìrọ̀rí méjì ni mo máa ń lò.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Aà! Mo lè sọ wípé ìgbà kan péré ni mo máa ń jẹ́ kí fóònù mi gbóná torí mo kò nífẹ̀ẹ́ sí kí ó máa gbóná ní orekoorè. Fun idi eyi, mo lè sọ wípé ẹ̀ẹ̀kan péré ni mo máa ń fẹ́ àti ní ó máa wù mí kí fóònù mi gbóná.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, èmi a máa ra nǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Mo máa ń ra àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó bá jẹ́ wípé n kò lè rí ní agbègbè mi, tó jẹ́ wípé orí Íńtánẹ́ẹ̀tì nìkan ni mo ti le ríra. Bí àwọn kan báyìí, bí àwọn kan wọ̀nyí, mo máa ń rà ní orí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ sì ni èmi a máa ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń rin ìrìn àlàáfíà? Bẹ́ẹ̀ni, èmi a máa ń rin ìrìn àlàáfíà. Kódà ó jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ jùlọ ní gbogbo ìgbà. Ni òwúrọ̀ tí iṣẹ́ ò bá tí pọ̀ fún mi, tí mo bá ti jí, màá rin ìrìn àlàáfíà yìí fún bí i àbọ̀ wákàtí. Tí bá sì ti di ni ọwọ́ alẹ́, mo sì máa tún rin ìrìn àlàáfíà yìí fún wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ. Èyí jẹ́ ohun tí mo máa ń ṣe ní ojoojúmọ́ tí mo sì nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ jùlọ. Kódà tí iṣẹ́ bá gbó mi mú ju, tí mi ò lè lòó dáadáa, tí ó bá ti di ọwọ́ alẹ́ di aago méje, n ó rin ìrìn àlàáfíà yìí lọ. Èyí ó mú kí ara mi kó balẹ̀, kí ọpọlọ mi náà kí ó sì balẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Hmm hmm hmm. Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn lọ́pọ̀lọ́pọ̀. Kódà èmi gan fún rara, èmi a máa pa àlọ́ àwọn apanilẹ́rìn yìí fún àwọn ènìyàn, fún ẹbí mi, fún ọ̀rẹ́, kódà fún àwọn òsíṣẹ́ mi. Èmi fẹ́ràn àlọ́ apanilẹ́rìn púpọ̀púpọ̀. A máa mu kí ara ènìyàn kó balẹ̀, a sì máa mu àlàáfíà ba ara ènìyàn. Kódà ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ronú, àwọn àlọ́ apanilẹ́rìn yìí á máa gbé ironú kùro lara ènìyàn.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, èmi a máa béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àgàgà tí ó bá jẹ́ ibi tí èmi kò mọ̀ tàbí ibi tí mi ò dé rí, Yorùbá bọ̀ wọ́n pòwe wọ́n ní "a béèrè ọ̀nà kò kí n ṣíná". Èmi máa ń nífẹ̀ẹ́ sí láti béèrè ọ̀nà, èyí ni jí èyí ni jí yóò mú mi láti lè máa ṣíná tàbí sọnù sibi tí mi ò mọ̀ tàbí ibi tí mi ò dé rí. Máa ń béèrè ọ̀nà dáadáa lọ́wọ́ àwọn ènìyàn.